Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Àwọn ọ̀rẹ́ tí mo bá fẹ́ pín owó náà pẹ̀lú wọn, mo máa ń pín ní dọ́gba dọ́gba tí kálukú ó gba iye kan náà kó má ba à sí iyanjẹ tàbí ìrẹ́jẹ láàárín wa. Ó máa ń jẹ́ kí inú àwọn ọ̀rẹ́ mi dùn dáadáa, wọ́n dè máa ń fẹ́ràn láti pín nǹkan pẹ̀lú mi torí wọ́n mọ̀ pé mi ò ní yanwọ́n jẹ rárá rárá. So mo máa ń pín owó yìí dọ́gba dọ́gba pẹ̀lú àwọn ọ̀rẹ́ láti jẹ́ kí inú tiwọn náà dùn, kí wọ́n sì ròwó gidi mú lọ sí ilé láti ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. Owó pínpín lè máa ń wáyé láàárín àwọn ẹ̀mí àti ọ̀rẹ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró sínú fóònù mi, ìyẹn bí inbuilt. À, bí ó ṣe máa ń pẹ́ sí tí mo bá ṣaaji bátìrì fóònù mi torí pé five thousand mah òun ní bátìrì fóònù yìí. Ó máa ń pẹ́, ó máa ń lò tó bí wákàtí mẹ́rìnlélógún lọ́pọ̀lọpọ̀ ìgbà mí ì tí ń bá ti chaaji rẹ̀, tí mo chaaji rẹ̀ tó sì ti kún dáadáa. Tó bá ti kún tán, ó máa ń lò tó wákàtí mẹ́rìnléníogún. Ṣùgbọ́n nígbà mìíràn tí mi ò bá, tí mo, mo bá ń lò gan, ó lè lo bí i wákàtí méjìlá. Ṣùgbọ́n tí mi ò bá lò rára, ó lè lo ọjọ́ méjì tí ó ni kú.

Ṣé o máa ń rorun nígbà tí o bá sùn? Mi ò kí n mọ̀ bóyá mo ń rorun àbí mi ò rorun ṣùgbọ́n àwọn èèyàn ti sọ fún mi pé mo máa ń rorun nígbà míì ṣùgbọ́n mo mọ̀ pé mi ò kín sábà rorun ní gbogbo ìgbà. Àwọn àsìkò tí mo máa ń rorun ni àsìkò tó bá yá pé bóyá mo se iṣẹ́ tó pọ̀ kó tó di alẹ́ ìgbà tí mo sùn, eléyii lo máa mú mi rorun ṣùgbọ́n tí mi ò bá se wàhálà púpọ̀ tí mo fi sùn, mi ò kí ń rorun rárá. Mi ò dẹ̀tún fẹ́ràn ẹni tó bá ń rorun nítorí wipé tí irú ẹni bẹ́ẹ̀ bá sùn, kò ní fáàyè gba àwọn tó wà láyi káẹ láti sùn dáadáa. So mi ò kí ń ọnrun, mi ò dẹ̀ fẹ́ràn láti máa rorun tàbí kí n sùn níbi tí ẹni tó ń rorun bá wà.

Nígbà wo ni o kẹ́yìn sùn kún? Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó jẹ́ bí oṣù kan tàbí méjì sẹ́yìn. Ṣùgbọ́n nǹkan tó máa mú mi sunkún kì í ṣe bóyá ẹnìkan bá kú. Ìgbà míràn wà tó jẹ́ pé tí èèyàn kan bá kú àbí tí èèyàn kan bá lọ, ó lè mú mi sunkún. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, ohun tó mú mi sunkún àti ohun tó mú mi sunkún ní ẹkún tí mo sunkún kẹ́yìn, òní, àsìkò tí mo bá wà ní ilé ìjọsìn níwájú Ọlọ́run tí mo ń kọrin sí Ọlọ́run yẹn bí worship song. Tí mo bá ti kọ orin yìí tinútinú tọkàntọkàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí mo bá rò láròjinlẹ̀, òun ló máa ń mú kí ẹkún wá ní ìgbà mìíràn tí mo sì máa ń sunkún sí Ọlọ́run.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ jẹ́ àwọn ìbọ̀sẹ̀ tí ó wà comfortable fún mi, àwọn ìbọ̀sẹ̀ tí ó rọrùn láti wọ̀, tí ó dẹ́wà fashionable, tó dùn wó dáadáa lójú. Oríṣìíríṣìí àwọn ìbọ̀sẹ̀ ni mo ń wọ̀, kódà mi ò ní pàtó irú ìbọ̀sẹ̀ kan tí mo máa ń lò. Ṣùgbọ́n eleyii tí mo bá rí pé ó rẹwà tí mo sì fẹ́ràn rẹ̀ nígbà tí mo rí, òun ni mo máa ń mú láti lò. Mo lè lo ìbọ̀sẹ̀ Nike tàbí kí n lo ti àwọn ìmíìgan tí ó fi bẹ́ẹ̀ ni orúkọ tó tóbi púpọ̀. Ṣùgbọ́n tó bá ti dùn wó lójú tó sì jẹ́ wípé owó rẹ̀ ó jẹ́ owó tí mo lè, tí mo lè san, mo máa ń mu irú àwọn ìbọ̀sẹ̀ bẹ́ẹ̀, mo dẹ̀ máa ń fẹ́ràn wọn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán, ó ti di ǹkan tó rọrùn dáadáa nígbà tó ti jẹ́ pé a ní ẹ̀rọ ìléwọ́ fóònù tó jẹ́ pé ó ya àwòrán dáadáa. Ṣùgbọ́n èmi ò kún dùn àwòrán yíyà púpọ̀ rárá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò kín ń ya àwòrán. Ó ti sí pé, tí a bá jáde nígbà mìíràn, ó máa ń dára láti ya àwòrán láwọn ibòmíràn. Ṣùgbọ́n mi ò kín ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ya àwọn èèyàn mìíràn tó bá fẹ́ ya àwòrán kí n ya àwòrán wọn sí orí fóònù mi. Ṣùgbọ́n àwòrán ara mi, mi ò kín fi bẹ́ẹ̀ ya àwòrán ara mi lọ́pọ̀lọpọ̀ ìgbà torí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa ya àwòrán ara mi. Ṣùgbọ́n mo fẹ́ràn láti ya àwòrán ẹlòmíì.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi ní ọ̀dọ̀ àwọn tí a ń pè ní bàbá pẹ̀lú clipper. Nítorí pé àwọn akọ́ṣẹ́ mọṣẹ́, àwọn tó ń gẹ irun ìyẹn àwọn gẹrígẹrí gẹrungẹrun ò n ní wọ́n. Máa san owó fún wọn, wọ́n á sì mú clipper wọn, eléèti tó jẹ́ electric, wọ́n á fi bá mi gé irun orí mi. Oríṣìíríṣìí style ni mo máa ń ṣe. Àwọn style kan wà tí a ń pè ní Dallas, Obama, tí wọ́n o rọra fá eteeti irun tí wọ́n ní fá iwájú. Oríṣìíríṣìí àwọn style yi lo máa ń mú kí èèyàn tun rẹwà kó dùn ún wò dáadáa, òhun ní mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Igba mi, mo dẹ le ṣe low cut, ki n gẹ gbogbo ẹ mọlẹ.

Ṣé o máa ń ka ìwé? Kódà mo ń ka ìwé lọ́wọ́lọ́wọ́ báyìí, mo fẹ́ràn láti máa ka ìwé. Oríṣiríṣi ìwé ni mo dè máa ń kà. Mo máa ń ka àwọn personal development tàbí self help. Mo ti ka oríṣiríṣi ìwé bí Think Big tí Napoleon Hill kọ. Mo tún ti ka, eh, Secret of the Millionaire Mind, mo ti ka àwọn oríṣiríṣi ìwé, eh, The Habit-- The Seven Habit of Highly Effective People. Àwọn ìwé yìí ni mo máa ń gbádùn wọn láti kà, bẹ́ẹ̀ sì ni mo tún máa ń ka ìwé tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe gẹ́gẹ́ bí accounting, eh, student. Ó jẹ́ àwọn ìwé tó jẹ́ mon accounting bí tax yẹn, bí òfin tax tó ṣe ń lọ, oríṣiríṣi àwọn òfin mo máa ń kà nìyẹn.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó jẹ́ ìgbéyàwó tó dára. Mo gbé iṣẹ́ náà wò, mo sì ríi wípé ó ń lọ bó ṣe yẹ kó lọ. Ó dára kí èèyàn máa gbé iṣẹ́ ye wò lóòrèkóòrè láti mọ̀ bóyá iṣẹ́ náà ń ṣe, èèyàn ń ṣe bó ti ye àti bó ti tọ́. Ìgbéyewó iṣẹ́ máa ń jẹ́ kí èèyàn túntún èrò pa lórí bí èèyàn ti lè ṣíṣẹ́ yẹn dáadáa. Mo dẹ̀ máa encourage èèyàn láti ṣe ìgbéyewó ní gbogbo ìgbà lórí iṣẹ́ tí èèyàn bá ń ṣe.

Irú orin wo lo o fẹ́ràn gbọ́? Àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ó jẹ́ àwọn orin bíi Afro music, ìyẹn àwọn orin Áfríkà. Ẹ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti gbọ́ orin gospel. Bí i àwọn orin tí Lawrence Oyor kọ, àwọn orin tí Dunsin Oyekan, Nathaniel Bassey àti àwọn oríṣìíríṣìí olórin tó jẹ́ ti gospel. Ṣùgbọ́n nígbà mìíràn naa mo máa ń gbọ́ àwọn olórin ìṣíwọ̀sí wọ yẹn. Àwọn hip hop artist ní orílẹ̀èdè Nàìjíríà. Àwọn bíi Rema bíí, àwọn bíi Omahlay, àwọn bíi Fireboy. Mo máa ń ní àwọn orin wọn kọ̀ọ̀kan tí mo máa ń fẹ́ràn tí mo dẹ̀ máa ń gbọ́ ní ìgbà mìíràn. So àwọn orin tí mo fẹ́ràn dáadáa nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sì tún máa ń gbọ́ àwọn orin oríṣìíríṣìí káàkiri ìgbà mìíràn. Mo tún ń gbọ́ arákùnrin kan tó kọ 'Jáńgbalajùbú' tó kọ 'Didémọojo' àti oríṣìíríṣìí àwọn orin bẹ́ẹ̀. Orúkọ tí ẹ, òun ní Beautiful Nubia. Mo máa ń fẹ́ràn orin rẹ̀ náà.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ méjèèjì ni mo máa ń lò, ṣùgbọ́n ó kan ní àwọn nǹkan tí mo máa ń lò wọ́n fún ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ọwọ́ tí mò ń lò jù ni ọwọ́ ọ̀tún. Tí mo bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Tí mo bá fẹ́ kọ ìwé, ọwọ́ ọ̀tún náà ni mo máa ń lò fún àwọn nǹkan náà. Ṣùgbọ́n ó ní àwọn nǹkan kéékèèké tí mo máa ń fi ọwọ́ òsì ṣe. Bí tí n bá fẹ́, tí n bá fẹ́ fọ ìdí lẹ́yìn tí mo bá ti lo ilé ìyàgbẹ́ tán, ọwọ́ òsì ni mo máa ń lò láti fi fọ. Àwọn nǹkan tó bá jẹ́ bíi nǹkan ẹ̀gbin tí kò dára tó, mo máa ń fi ọwọ́ òsì ṣe. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìmọ́tótó, ká jẹun, ká fọnu, ká ṣe lórisìíríṣìí, so ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo máa ń ṣe ìdúnadúrà nípa, mí máa bá ẹni tí mo bá fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ láti sọ iye owó tí mo fẹ́ san lórí ọjà náà. Ìdúnadúrà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Tí bá ti mọ iye tó wà lọ́wọ́ mi tí mo fẹ́ fi ra ọjà yẹn, màá bá ẹni náà sọ̀rọ̀ kó lè gba iye tó wà lọ́wọ́ mi tí ó bá sì ti gbà tí mi ò dẹ ní owó láti fi kún un, mi máa fi sílẹ̀, màá dẹ̀ máa lọ. Ṣùgbọ́n mo máa ń sábà rí pé ìdúnadúrà mi ó bọ́ sí i tó dára fún àti èmi àti ẹni tí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀. Ìdúnadúrà jẹ́ pàtàkì lára ríra nǹkan àbí ríra ọjà. Ẹni tí kò bá le dúnadúrà yóò ra nǹkan lówó tó wọ́n ju iye tó yẹ kó ra lọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìyẹn ni fídíò call. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Nígbà tí àtiẹ̀tùn ti wá ní, ehn, tẹkinọ́lọ́jì tí a ń pè ní WhatsApp, ó rọrùn gan láti ṣe fídíò call lórí WhatsApp, ìpè fídíò. Ọ̀pọ̀lọpọ̀ tí mo bá fẹ́ bá àwọn tí ó wà nínú ìlú òkèrè tàbí ìlú òyìnbó sọ̀rọ̀, òun ni a máa ń lo àwọn ìpè orí fídíò yìí. Àbí tó bá yẹ pé ẹni tó wà níbi tó jìnnà sí mi tí mo sì fẹ́ rí ojú rẹ̀, ó rọrùn gan láti ṣe lórí WhatsApp àti oríṣìíríṣìí àwọn ẹ̀rọ mílò tó wà bíi Zoom tí a tún máa ń ṣe meeting, a tún máa ń lo, a lè lo Google Meet láti ṣe meeting tó jẹ́ oní fídíò. Ó sì máa ń dánmọ́rán tí nẹ́tíwọ́kì náà bá ti ṣe dáadáa. Mo máa ń ṣe é lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o mọ bí a ti ń yà àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yà àwòrán, tó bá ti ẹ̀tùn jẹ́ pé orí fóònù ni mo ti ń yà. Ṣùgbọ́n tó bá je wipe kayà àwòrán lórí, ẹ́ẹ́, kámẹ́rà yẹn, lẹ́ǹsì yẹn, kámẹ́rà gangan. Mi ò mọ àwòrán bẹ́ yà. Ṣùgbọ́n tí ń bá yà àwòrán lórí fóònù, mo lè ya àwòrán dáadáa, mo sì mọ yà. Ẹ̀mi tí á, tí fóònù yẹn bá tún wá ní kámẹ́rà quality tó dáa, ó máa ń jẹ́ kí àwòrán òun tún, kó tún improve, kó tún dáa sí. Tó je pé eniti n bá yà láwòrán, inú ti e gań o dun láti rí àwòrán yẹn, àwòrán yẹn àti láti, láti ó fẹ́ràn àwòrán yẹn dáadáa. Torí pé mo máa ń ya àwòrán yẹn pẹ̀lú dídé ò dáadáa. Mo fẹ́ràn láti máa ya àwọn ènìyàn ní àwòrán, mo de máa ń ya gidi gan.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Orísirísi àwon ọ̀rẹ́ ni mo ní. Ṣùgbọ́n àwon ọ̀rẹ́ mi tó jẹ́ wípé ó ti pẹ́ tí a ti ríra, a pàdé ní òpin ọdún. A tún sọ̀rọ̀ lóríṣiríṣi, lórí WhatsApp, lórí video call. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí ó jẹ́ pé a ṣì jọ wà tí ó tíì pẹ́ jù, a máa ń ríra lóòrèkóòrè tó jẹ́ pé iṣẹ́ jọ pa wá pọ̀. A sì ríra bí ọ̀sẹ̀ tó kọjá. Gbogbo ìgbà làjọ máa ń sọ̀rọ̀ ládẹ̀, máa ń ríra. Nítorí pé iṣẹ́ wa bá ó, ó jọ, ó bá ara wọn mu lásìkò yìí. Ṣùgbọ́n mo mọ̀ pé tó bá yẹ pé àsìkò bá dé tí a pín yà, a lè má le máa sọ̀rọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ lónìí. Àbí bá ṣe ń sọ̀rọ̀ lóòrèkóòrè. So, àwọn ọ̀rẹ́ mi kan wà tó.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Iyen tó jẹ́ pé mo ti le ràn lọ́wọ́. Ìgbà mìíràn tí ènìyàn bá nílò owó tí mo dẹ̀ rí pé ó nílò rẹ̀ gan, tí mo bá ní, mo máa ń fún. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fún àwọn ènìyàn ní nǹkan tó ju owó lọ tí kì í ṣòwò nígbà mí. Bí i bóyá ẹni tí ó ń kọ ìṣòro kan, mo lè fún un ní ọ̀rọ̀ ìṣítí àti ọ̀rọ̀ tí yóò tún mú inú rẹ̀ dùn. Àbí ẹni tí bóyá ǹkan kan ò ye, mo máa ń fẹ́ láti la ǹkan yẹn ye dáadáa. Tí ó bá sì ti ye, yóò tún jẹ́ kí inú rẹ̀ dùn. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Rárá, mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Mo máa ń fẹ́ràn láti ṣiṣẹ́ nínú ilé dáadáa. Tí n bá ti wà pẹ̀lú laptop mi àbí àwọn èròjà tí mo lè fi ṣiṣẹ́, mo màá ń fẹ́ràn láti ṣiṣẹ́ láti inú ilé ju pé kí n ṣiṣẹ́ ní ìta gbangba níbi tí gbogbo ẹ̀eyàn ó ti máa rí mi, àbí tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ó ti lè máa distract iṣẹ́ tí mò ń ṣe. So, iṣẹ́ inú ilé ó pè mi gan lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ máa ń fẹ́ kó jẹ́ pé inú ilé ni màá ti máa ṣiṣẹ́. Gbogbo ohun tí ó bá jẹ́ in tó bá ń dí mi lọ́wọ́, màá wò lórí ẹ̀rọ ayárabíàṣá tàbí kí n bèèrè lọ́wọ́ àwọn ẹni kùjú tokú ta jó ń ṣiṣẹ́ láti orí online.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń gba owó àwọn ènìyàn, màá di ọwọ́ wọn mú dáadáa, màá sì mí, tí ń bá ti mì tí mo di mú firmly, màá mì dáadáa, tí ń bá ti mì, màá sì ju ọwọ́ wọn sílẹ̀. Bí mo ṣe máa ń gba owó àwọn ènìyàn nìyẹn. Ẹ̀ ó sì jẹ́ àwọn ìgba owó tó ṣe dára, dára, torí kò dára kí èèyàn máa gba ọwọ́ kó wá dẹ ọwọ́. Ẹ̀yán gbọ́dọ̀ le ọwọ́ rẹ̀ kó jẹ́ kí ọwọ́ rẹ le pẹ̀lú ọwọ́ ẹni náà kó wá mì dáadáa, yóò jẹ́ kí confidence rẹ kó tún wọ́n lọ sókè si ni.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ gan láti ṣe tí mo bá dẹ̀ ti ṣiṣẹ́ yì dè àárín kan tó jẹ́ wípé mi ò ní lè ṣiṣẹ́ è lọ síwájú síi, mo máa ń pàrọ̀ ọkàn nípa gbígbọ́ orin lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn orin tí mo fẹ́ràn tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn orin yẹn, ó tún máa ń fún mi ní okun àti agbára láti ṣe iṣẹ́ síi. Ìgbà mìíràn, mo dẹ̀ lé fi iṣẹ́ yẹn sílẹ̀ kí n rìn síwájú lóòwà bí i sẹ́yìn kí n sá lọ káàkiri, kí n dìde kúrò ní orí ìjókòó. Eléyìí tún máa ń fún mi ní okun àti agbára láti wá ṣiṣẹ́ síí tí mo bá ti padà wá jókòó tí mo tún bẹ̀rẹ̀ iṣẹ́, màá tún.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi tí mo fẹ́ràn báyìí ò ní online, ìyẹn lórí ẹ̀rọ ayélujára. Mo lè lo Facebook, Instagram, YouTube láti polówó. Ìgbà mìíràn lórí WhatsApp mi, ò ní ṣe pẹ̀lú nǹkan tí mo bá fẹ́ polówó. Eléyìí tí o bá tí mo bá fẹ́ lò nínú àwọn social media yìí, ò ní má lò fún oríṣiríṣi ọjà bó bá ṣe jẹ́. So ìlànà ìpolówó ọjà mi ò ní pé mo máa ń kọ àwọn nǹkan tó jẹ́ bí àǹfààní tó wà nínú nǹkan tí mo fẹ́ ta, tí yóò mú kí àwọn èèyàn ríi kí wọ́n lè fẹ́ láti kópa nínú ọjà rírà yẹn. So mo mọ ìpolówó polówó gan.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ nípa bí bá wọn sọ̀rọ̀ ká jọ fọ̀rọ̀jọ́mi tó rọrùn dáadáa lórí iṣẹ́ ta à ń ṣe. Tí a bá ti fọ̀rọ̀jọ́mi tó rọrùn lórí iṣẹ́ yìí, a máa tún rí oríṣìíríṣìí àǹfààní lára ara wa láti tún fi ẹ̀kọ́ kunn ẹ̀kọ́ wa. Oun ti àwọn ẹlẹ́gbẹ́ níbi iṣẹ́ ẹ bá mọ̀, wọ́n á sọ, oun temi náà mọ̀, mà á sọ. A mu kí àwa méjèèjì tún kọ́ra wa ní nǹkan ká sì tún mọ̀ síi nípa iṣẹ́ ta à ń ṣe yìí. So mo fẹ́ràn láti máa bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ pọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń se oúnjẹ tí mo máa ń ṣe láti jẹ́ pé kó ṣẹ́kù di ọjọ́ kejì kí n ba lè jẹ ẹ́. Mo mọ̀ pé àwọn èèyàn míràn ò fẹ́ràn láti máa fi oúnjẹ sílẹ̀ di ọjọ́ kejì. Ẹlòmíràn wà tí ò lè jẹ ohun tó bá ti jẹ́ tó jẹ kú, tó jẹ́ pé ó gbọdọ̀ jẹ gbogbo oúnjẹ tó bá ṣe tán ní ojú ẹsẹ̀. Ṣùgbọ́n èmi o lè, mo lè tún oúnjẹ jẹ dáadáa tí n bá jẹ, tí n bá se ìrẹsì, ìgbà mi màá sè tí ó ṣẹ́kù láti jẹ́ ní ọjọ́ kejì nígbà mi tí màá ba fẹ́ jẹ ẹ́. Mo lè gbé, tún gbé kàn án kó lè tún gbóná. Àwọn ẹlòmí dè máa ń lo microwave láti sè é.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ pamọ́ nígbà mí tí sínú ilé. Mo máa ń jẹ́ kí kọ́kọ́rọ́ mii wà ní ìta torí tí kọ́kọ́rọ́ bá sọnù kí n lè tètè rí. So ìgbà mìíràn wà, ṣùgbọ́n kọ́kọ́rọ́ tí mo máa ń mú káàkiri, mo fi ìkàn síbi ẹ̀yìn fóònù mi. Mo fi kọ́kọ́rọ́ kan náà sí ara keyholder tí mo máa ń gbé káàkiri. So àwọn ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ sí, òun ní àwọn ibi. Mo dè máa ń fún, ìgbà mí máa fún ẹni kan lára inú ilé mi ní kọ́kọ́rọ́ mi kó mu dání torí tí mi ò bá rí tèmi.

Ṣé o máa ń jẹ goọ̀mù? Rárá, mi ò fẹ́ràn láti máa jẹ goọ̀mù kódà láti ìgbà tí mo ti wà ní kékeré ni mí. Àwọn òbí mi ti sọ wipé torí wipé goọ̀mù máa ń ba eyín èèyàn jẹ́, pé kí n má fi bẹ́ẹ̀ máa jẹ́ àti pé wọ́n o kìn rá fún wa. So eléyìí ó kì n jẹ́ kí n gbìyànjú láti jẹ́ è mi ò fẹ́ràn láti máa jẹ goọ̀mù títí di ìsìnyín.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi kì í bínú nínú ọkọ̀ ní, ní gbogbo ìgbà. Àfi tí ń bá rí nǹkan tó lè mú mi bínú, àti pé mi ò jẹ́ èèyàn tó máa ń sábà bínú. Mi ò kí ń fi bẹ́ẹ̀ bínú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ìdí èyí, láti máa bínú nínú ọkọ̀, ó jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìbínú ò tí ẹ́ jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò kí ń bínú púpọ̀ torí è mi ò lè bínú nínú ọkọ̀.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Pàápàá àwọn ènìyàn tí mo bá ti rí tipẹ́ àbí àwọn ènìyàn tí mo bá nílò láti sọ àwọn nǹkan fún, ìyẹn tí mo nílò láti jẹ́ pé kí wọ́n bá mi ṣe àbí tó jẹ́ pé àwọn náà bá dẹ́fẹ̀ bá mi sọ̀rọ̀ láti sọ àwọn nǹkan tí wọ́n nílò ní àti ọ̀dọ̀ mi. Ẹ̀rọ ìgbésókè máa ń, ó máa ń jẹ́ kí ìbáṣọ̀rọ̀ wa kó tún dánmọ́rán dáadáa.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé mo máa ń gbìyànjú kó jẹ́ pé àwọn wẹ́ẹ̀búsáìtì tí ń bá lọ ó máa ń ní https, ìyẹn ni pé ó wà secure. Mo dẹ̀ máa ń wo àwọn áàpù tí mo fẹ́ download kó jẹ́ áàpù tó wà lórí Play Store. Bóyá Google Play Store àbí Apple Play Store kó tó di pé mo gbà wọ́n sórí fóònù mi kó má ba di wípé àwọn ǹkan tí ó wà lórí fóònù mi ó máa di ǹkan tí yóò wà attack. So, àwọn ọ̀nà tí mo máa ń gbà ní láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi. Bẹ́ẹ̀ ni lórí fóònù mi náà mo dẹ̀ máa ń fi password sí orí fóònù mi kó ó bá lè máa ti fóònù mi tí mi ò bá lò.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ibi isẹ́ mi ó dáńmọ́nrán dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe pé a máa ń sọ̀rọ̀ púpọ̀ ju. Tí wọ́n bá sì ti wá sí ibi isẹ́, wọ́n máa ń kan béèrè bí isẹ́ ṣe ń lọ. Tí a bá sì ń ṣiṣẹ́ tó wú wọn lórí, ìgbà míì, ọ̀gá ilé iṣẹ́ mi a máa fún wa lówó ní èmi àti àwọn tí alábàáṣiṣẹ́ pọ̀ láti fi mú inú wa dùn lásìkò tí ọ̀gá ibi isẹ́ mi bá wà. Ìyẹn olórí isẹ́. Ó máa ń jẹ́ kí inú wa dùn láti rí wọn lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn ọ̀gá olórí isẹ́ mi torí pé wọ́n kì í sọ̀rọ̀ ìbàjẹ́ sí àwọn, àwọn òṣìṣẹ́ wọn rárá. Wọ́n máa ń mú wọn gẹ́gẹ́ bí èèyàn yàtó sí bí àwọn mìíràn ṣe máa ń ṣe.

Ṣé o fẹ́ràn rìn òkè? Mi ò fẹ́ràn láti máa rìn òkè. Mo máa ń fẹ́ràn láti rìn pẹ̀tẹ́lẹ̀ torí òkè máa ń mú kí ẹsẹ̀ ró yàn gan. Kódà bí èèyàn bá gbé mọ́tò dání, èèyàn ó nílò láti fi mọ́tò yẹn sí gear one láti jẹ́ kó lè ráyè gun òkè. Tí òkè náà bá tún wá ga gan, ó máa ń le gan láti gun irú àwọn òkè bẹ́ẹ̀. Ó sì máa ń ná yàn ní ọ̀pọ̀lọpọ̀ okun àti agbára láti gun òkè tí ó bá jẹ́ òkè gíga, tí kì í bá ṣe wípé bóyá abẹ̀ yàn ń pọ́n orí mountain. Àwọn nǹkan tí mo lè sọ pé ó sì mú mi le gun òkè ni. Ṣùgbọ́n kí n máa rìn níbi òkè ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn rárá.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń rí dájú pé ọjà mi dára nípa, mí máa ń ṣe ìmọ́tótó rẹ̀ àti fífi sí ibi tí ó ní bàjẹ́. Àwọn nǹkan tí mò ń tà, ó jẹ́ àwọn nǹkan tí wọ́n ti kọ́, àwọn tó lè bàjẹ́ sí lára. Mo máa ń gbìyànjú láti tẹ̀lé àwọn ìlànà tó wà lára rẹ̀ kí n má bà á jẹ́ kí ọjà náà bàjẹ́ àti pé mo máa ò fẹ́ rán àwọn alábàá oníbàárà mi dáadáa. Mi ò sì fẹ́ láti ta nǹkan tí yóò pa wọ́n lára fún wọn. Ó máa ń jẹ́ kí ń ṣe ìmójútó ọjà mi dáadáa.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nkan ṣe? Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti tún àwọn nkan ṣe ní ìgbà mìíràn. Mo dẹ̀ máa ń rí àwọn nkan mìí ṣe ṣùgbọ́n àwọn nkan mìíràn wà tí mi ò kí n rí ṣe torí pé mi ò kọ́ bí a tí ń tún àwọn nkan ṣe. Ìyẹn bí àwọn nkan bí electronic. Mo sì gbìyànjú láti ṣe power bank tó bá jẹ́ kí n tún ṣe. Mo sì rí ṣe nígbà mi i ìgbà mìíràn wà tí miò ní rí ṣe. Ṣùgbọ́n tí mi ò bá ti rí ṣe, màá gbé lọ fún àwọn tó mọ ojútùú ẹ̀ ìyẹn, àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa bá ṣe ń tún ṣe. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti tún àwọn nkan ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ iṣẹ́ mi lójú dáadáa lọ sí ìlú mìíràn. Iyẹn àkọ́kọ́ ná ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo fẹ́ràn láti fẹ iṣẹ́ mi lójú lọ sí àwọn oríṣìíríṣìí ìlú, iyẹn àwọn state mi, ìpínlẹ̀ orí gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà. Lẹ́yìn èyí, mo fẹ́ràn láti tún fẹ iṣẹ́ mi lójú lọ sí ìlú òkèrè bí àwọn country mi ní Áfríkà bí i ká lọ sí Ghana, Côte d'Ivoire àtàwọn agbègbè tó sún mọ́ wa. Tí mo bá tún wá ṣetán ní gbogbo àwọn ibí, mo tún fẹ́ràn láti fẹ iṣẹ́ mi lójú lọ sí ìlú òyìnbó iyẹn bí Europe ni o àti America láti jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ nípa iṣẹ́ mi dáadáa.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Tí mo bá ṣe àdéhùn, mo ní tendency láti gbàgbé àdéhùn tí mo bá ṣe nígbà mi. Ṣùgbọ́n awon nkan tí mo máa ń ṣe ni pé tí mo bá ṣe àdéhùn, mo máa ń kọ́ síbi kalẹ́ńdà mi láti jẹ́ kó rán mi létí ọjọ́ tí mo fẹ́ mú àdéhùn yẹn ṣẹ. Tí mo bá fi sórí kalẹ́ńdà àbí tí mo ti kọ́ pamọ́, tí mo ti ní kí orí fóònù mi ni màá kọ́ sí láti tún rán mi létí, tó bá ti wáyé lọ́jọ́ náà tí ó ti dùn, ó máa ń jẹ́ kí n rántí kí n lè tẹ̀lé àdéhùn. Ṣùgbọ́n tí mi ò bá kọ́ sílẹ̀ àbí tí mi ò fi sórí fóònù yẹn àdéhùn, mo máa ń gbàgbé lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ, tí mi ò dẹ́ni rántí láti mú àdéhùn yẹn ṣẹ.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, ó jẹ́, a, opin ọ̀sẹ̀ nígbà tí mi ò bá lọ sí ẹnu iṣẹ́. Ni àárín ọ̀sẹ̀ mo kan máa ń nu pẹ̀lú omi tàbí kí nǹkan rà fọ́ fẹ́ẹ́rẹ́fẹ́. Ṣùgbọ́n tó bá ti di òpin ọ̀sẹ̀, màá mu ọṣẹ àti kàinkàin màá fi fọ tí yóò mọ́ dáadáa. Tí n bá ti ń lọ síbi iṣẹ́ lọ́jọ́ ajé iyẹn, Monday, ó máa ń mọ́ tónítóní dáadáa àti tí n bá tún lọ sí ilé ìjọsìn lọ́jọ́ Sunday náà ó máa n mọ́ tónítóní. Mo máa ń fọ gan tí gbogbo ara rẹ̀ ó sì máa dán. Àwọn èèyàn kan máa ń fẹ́ràn láti wọnú ọkọ̀ ní àwọn ọjọ́ wọ̀nyí.

Báwo ni o máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń gbé mọ́tò mi dání lọ sí ibi iṣẹ́ ni. Tí mo bá ti fẹ́ rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, kí ń má baà pẹ́ jù, mo máa ń tètè jí, kí n lè tètè múra láti tún ṣe àwọn nǹkan mìíràn tí mo ní láti ṣe nínú ilé kí ó tó dé pé mo jáde. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ pé mi ò kí ń fẹ́ gbé mọ́tò mi dání, tí màá lọ wọ ọkọ̀ níta, tí bàá rí pé kò ní pé mi. Ìgbà mìíràn dẹ́ wà tó jẹ́ bọ̀ ọ̀kadà ni màá gùn, tí Òdòpù bá mú tí kò ní jẹ́ kí n tètè dé ẹnu iṣẹ́. Gbogbo nǹkan tí ó bá ṣàgbà láti lè tètè dé ibi iṣẹ́ torí pé ibi iṣẹ́ mi jìnnà díẹ̀, ọ̀ ni mo máa ṣe.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìgbà mìíràn tí mo bá ń kojú ìdènà ọkọ̀, mo máa ń bọ́lẹ̀ nínú mọ́tò tí máa sì gbé alùpùpù yẹn ọ̀kadà tí mo mọ̀ pé yóò yára láti dé ibi tí mò ń lọ. Mi ò fẹ́ràn ìdènà ojú pópó rárá, tí n bá sì kojú rẹ̀, ó máa ń ni mí lára gan. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìdènà yìí ló ti mú mi pẹ́ dé ẹnu iṣẹ́ tí kì í ṣe pé mo pẹ́ kí n tó jí ṣùgbọ́n torí pé idènà yii pọ̀ ló jẹ́ kí n pẹ́ kí n tó dé ibi iṣẹ́, ó de máa ń dùn mí gan ni. Mi ò fẹ́ràn ìdènà ojú pópó rárá rárá.

Ṣe o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé speed limit, ìyẹn òfin ìyára ọkọ̀. Tí mo bá ti ríi wípé iye eré ta lè sá ní agbègbè yí ò bo yá fifty kilometres per hour, màá rọra tẹ́ ẹ́ jẹ́jẹ́ sí iye tí wọ́n bá kọ sí ojú pópó. Tí ó bá sì jẹ́ pé eré ojú máro se ni tí mo lè sá bó ti wù mí, màá tún tẹná. So mo máa ń tẹ̀lé òfin, gbogbo òfin ojú pópó ni mo máa ń gbìyànjú láti tẹ̀lé torí mo mọ̀ pé ó ní ìdí táwọn òfin fi wà n bẹ́ẹ̀ torí àwọn ǹkan yii kí gbogbo èèyàn lè wà láláàfíà náà ni wọ́n ṣe ṣe òfin. So mo jẹ́ ẹni tó máa ń tẹ̀lé òfin dáadáa.

Báwo ni o ṣe má n tọ́jú ekana rẹ? Mo ma n tọ́jú ekanna mi nípa fífọ̀ gbogbo ìgbà tí n bá n wẹ̀. Ò náà ni mo má a n fọ ekanna mi dáadáa kó lè bá mọ́. Ìgbà mìíràn dẹ́wàá tí mo ma ń fi ìgbálẹ́ yọ àwọn ìdotí inú ekanna mi jáde. Mi ò kí n ṣe rí pedicure tàbí manicure. Ṣùgbọ́n mo ma ń gbìyànjú láti jẹ́ kí àwọn ìkaná ọwọ́ àti ẹsẹ̀ mi ko neat, iyẹn ni pé kó wà ní ìmọ́tótó dáadáa torí pé ọwọ́ iná ni a fi ń jẹ ohun tí n bá fẹ́ jẹun, so ó jẹ́ ǹkan tí ó tún bá ìlera ara èèyàn gan lọ, tí èèyàn sì gbọdọ̀ dùn láti ma ṣe.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí eléyi tí mò ń lò ò bá fi bẹ́ẹ̀ dára mọ́ tàbí tó ti wà, tó ti lọ́ kúrò lórí, ìgbà tí ìgbà ò sí lórí rẹ̀ mọ́, mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ṣùgbọ́n ó wù mí kó jẹ́ wí pé ìgbà tí n bá rí ẹ̀rọ ayárabíàṣá tuntun tó jáde tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe pé kí n lè rà, ṣùgbọ́n constraint tó wà ni pé owó tó wà, oun lè yan fi ra ẹ̀rọ ayárabíàṣá tuntun tí wọ́n bá ṣẹ́ gbé jáde. Ṣùgbọ́n ó wù mí kí n máa rà tí Samsung àbí Apple tí wọ́n bá polówó bẹ́ẹ̀ rọ̀ ayárabíàṣá tuntun àwọn jáde, mo fẹ́ràn láti rà.

Nígbà wo ni o máa ṣe ìmọ́tótó ilé rẹ? Àsìkò tí mo máa ń ráyè ṣe ìmọ́tótó ilé mi náà ni weekend, iyẹn bí ojó Àbámẹ́ta àti ọjọ́ Sunday. Ìgbà yẹn ni mo máa ń gbálẹ̀ tún ilé ṣe, fọ àwọn nǹkan tó yẹ kí n fọ. Torí pé àsìkò ni mo máa ń ráyè láti ṣe àwọn àmójútó àti ìmọ́tótó ilé, màá gbálẹ̀ dáadáa, màá jẹ́ kí gbogbo ẹ̀ mọ́, màá bọ́ sí àyíká, màá tún ṣe gbogbo àwọn ìdọtí tó wà ń bẹ́ẹ̀ ni màá mú kúrò. Ìgbà ọjọ́ Àbámẹ́ta ni mo máa ń ṣe é jù.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Tí mo bá rí iṣẹ́ àkànṣe, bí mo ṣe máa ń ṣètò rẹ̀ ni wípé mo máa ń ní àsìkò tí mo lè ṣe irú àwọn nǹkan yen Àsìkò tí mo bá, tí mi ò bá ní àwọn nǹkan tó pọ̀ láti ṣe ni mo máa ń yà sọ́tọ̀ láti ṣe àwọn iṣẹ́ àkànṣe. Ìgbà mìíràn wá, iṣẹ́ àkànṣe náà dè máa ń gba ojú iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ó nílò bẹ́ẹ̀, màá tọrọ ààyè níbí iṣẹ́ tí mo wà láti lo kojú iṣẹ́ àkànṣe yẹn kí n lè ṣe dáadáa.

Oṣù wo ni a bí o? Ọjọ́ kẹrínlélógún nínú oṣù kẹfà oun ni a bí mi. Oṣù kẹfà tí Yorùbá ń pè ní eréerèlé, Okudu. Okudu ni Yorùbá ń pè oṣù kẹfà yìí. Ìgbà yẹn la bí mi, ìgbà yẹn náà látun bí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún mi náà, so jẹ́ oṣù tó special gan nínú ẹbí wa.